Ìkíni ó jẹ́ ìwà ọmọlúwàbí ní ilẹ̀ adúláwọ̀. Ọmọ tó bá bí ní ilé re, ó yẹ kí ó mọ bó ṣe ń kí èèyàn. Kódà bí Bẹ́ẹ̀lì sọ wípé kí a bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà tàwọn tó jù wa lọ kí ọjọ́ ayé wa lè pẹ́ ní orí ilẹ̀. Bọ́mọ bá jí l'òwúrọ̀, tó bá jọ́mọ ọkùnrin yóò dọ̀bálẹ̀ fún bàbá àti ìyá rẹ̀, tó bá sì jọ́mọ obìnrin, yóò kulẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò kí wọn àti àwọn tó bá jù lọ. Bí mo bá jáde, mo máa ń kí àwọn èèyàn, àtàgbà àti àwọn tó jẹ ojúlumọ̀ mi, ṣùgbọ́n oníbaṣe máa ń kí àwọn àgbàlagbà, a nílò àti máa bọ̀wọ̀ fún wọn ká sì tẹríba. Gẹ́gẹ́ bí ọmọbìnrin, n ó kulẹ̀ ẹsẹ̀ mi méjèèjì, n ó kí àwọn àgbàlagbà, ẹ̀kaárọ̀ ma ní òwúrọ̀, ẹ̀kaàsán ma ní ọ̀sán, ẹ̀kalẹ́ ma ní alẹ́. Bo bá sì jọ́mọ ọkùnrin ni, wọn yóò dọ̀bálẹ̀, wọn yóò kí wọn. Nígbà tí a bá kí wọn tán, wọn ó dá wa lóhùn wípé wa dàgbà, wa jèrè ọmọ, ọjọ́ rẹ yóò pẹ́ lórí ilẹ̀. O ṣe ọkọ mi, orí ẹ a kànǹkẹ́, wọn yóò ṣàdúrà. Mo kọ́kọ́ kọ́ bó ṣe ń kíni lọ́dọ̀ ìyá ìyá mi ní abúlé wa. Ìyá ìyá mi ló kọ́ mi bí wọ́n ṣe máa ń kíni. Ó ní torí pé ó da ẹni bá ń wọ́nà tó bá bèrè kí í ṣìnà. Nítorí pé bí èèyàn bá ń kíni, ó máa ń yọni nínú ewu tó bá wà ní iwájú. Ó da kí a mọ bí wọ́n ṣe ń kíni pẹ̀lú ọ̀wọ̀ fún àwọn àgbàlagbà ní ilẹ̀ adúláwọ̀.